Yíya àwòrán kì í ṣe ohun tí mo fẹ́ràn dáradára, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń wò pé ó pọn dandan fún mi láti ya àwòrán. Ehn, ajaja ìgbà tí ó bá jẹ́ wípé èmi àti àwọn akẹgbẹ́ mi àbí àwọn ọ̀rẹ́ mi, a jọ wà tí oníkálukú sì ń ya àwòrán tàbí tí mo ní ẹni tó sọ fún mi pé dandan dandan bóyá mò ń ṣe nǹkan pàtàkì, bóyá bí i ìgbà nǹkan ẹ̀yẹ tí mo wá ní ẹni tó sọ fún mi pé ó ṣe ó pọn dandan fún mi láti ya àwòrán láti fi lè tẹ̀jíṣẹ́ fún àwọn ènìyàn láti rí i ní ìgbà ayẹyẹ tí mò ń ṣe náà.

Kò sí ọ̀nà kan tí ó special nípa bí mo ṣe máa ń jí ní òwúrọ̀. Ọlọ́run náà ni ẹ̀dà á máa dúpẹ́ fún nípa sísùn, nípa jíjí. So bí èmi ṣe rí i wípé ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ òmíràn, Ọlọ́run ni ó jí ẹ̀dá. So bí èmi lè ṣe máa ń jí, kò sí ìgbà tí mi ò lè jí láti dìde. Ṣùgbọ́n ìgbà tí mo bá ti jí, ohun àkọ́kọ́ tí mo máa ń kọ́kọ́ fẹ́ ṣe ní òwúrọ̀ kí n tó ṣe ohun mìíràn ni láti gbàdúrà sí ọba adẹ́dàá tó mú mi tún jí láti rí ọjọ́ òmíràn.

Ha! Ni ọ̀pọ̀ ìgbà, màá fi ipàrá sí ara. Ṣùgbọ́n ní ìgbà mìíràn àbí ní ọ̀pọ̀ ìgbà mìíràn, mi ò kí ń fi ipàrá sí ara. Nítorí wípé tí ó bá bọ́ sí ọwọ́ ìgbà tí òòrùn ti ń yọ tàbí àsìkò ooru ni ìgbà tí mo wẹ̀, tí mo, tí mo wẹ̀ tán. Mi ò ní ní, mi ò ní nílò láti fi ipàrá sí ara. Nítorí irú ipàrá tí mò ń lò lotion ni wọ́n máa ń pè é. So tí mo bá fi ipàrá sí ara ní àsìkò ooru tàbí àsìkò ìgbà tí òòrùn ràn lọ́wọ́ tí mo ṣẹ̀ṣẹ̀ wẹ̀, ó máa fa kíi, kí máa làágùn gidigidi. Èmi ò dẹ̀ fẹ́ irú eléyìí. Nítorí tí èeyàn bá ti ń làágùn bẹ́yẹn, ó lè fa kí ènìyàn kí ó máa rùn ní ìgbà mìíràn.

Lílo ẹ̀rọ ìdákẹ́jẹ́ kì í ṣe ohun tí ó wọ́pọ̀ fún mi ní ọ̀pọ̀ ìgbà. Ẹ̀rọ ìdákẹ́jẹ́, ó jẹ́ ohun tí mo máa ń fẹ́ lò ní ìgbà tí mi ò bá fẹ́ kí ariwo kankan kí ó máa dí mi lọ́wọ́ tàbí kí ó máa dí mi lọ́wọ́ ohunkóhun tí mo bá ń ṣe nígbà náà. Ṣùgbọ́n àti lílo ẹ̀rọ ìdákẹ́jẹ́ kò ṣe ohun tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀ ekankan àbí ní ìgbà àbí ní àwọn ìgbà tí mo máa ń lò ó. Kàn jẹ́ wí pé mo máa ń fẹ́ lò láti wí pé kí kò má ṣe ariwo tó máa dí mi ní ọwọ́.

Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà dáradára torí wọ́n mọ ńǹkan àbí ǹkan tó jẹ́ pàtàkì láti máa ṣe ìtọ́jú ọjà. Nítorí àti ṣe ìtọ́jú ọjà, wọ́n máa mú kí inú àwọn oníbàárà tí ó fẹ́ ra irú ọjà bẹ́ẹ̀ kí ó dùn. Wọ́n máa ní ìdùnnú wípé ohun táwọn fẹ́ rà ó jẹ́ ǹkan tó wà ní mímọ́, kò ń ṣe ǹkan tó jẹ́ pé, boya ó máa pa wọ́n lára ní ìgbà tí wọ́n bá lòó tàbí ní ìgbà tí wọ́n bá ràá, wọ́n máa ní ìfọ̀kànbalẹ̀ wípé ǹkan báyìí, ǹkan dáradára ni àwọn ti gbé rà.

Irú etígbọ́ tí mo máa ń lò, hmh, ó wọ́pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ lóòótọ́, ṣùgbọ́n mo máa ń like, mo máa ń ní ìfẹ́ láti ní etí ìgbọ́ gidi torí àgbọ́yé sí àwọn ohun ní ìgbà mìíràn, ó ṣe pàtàkì. Èyí sì jẹ́ ohun tí àwọn mìíràn tí wọn kò mọ̀ ní ìgbà, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Torí láti ṣe àgbọ́yé àwọn ọ̀rọ̀, ó máa jẹ́ kí èèyàn lè mọ irú ìdájọ́ tàbí irú èsì tí èèyàn fẹ́ fi sí ohun tí èèyàn ti gbọ́. Kò kì í ṣe gẹ́gẹ́ bí èèbó ṣe rí sí ẹ̀mí, kì í ṣe gbogbo ohun náà ni èèyàn máa ń fi èsì sí. Ṣùgbọ́n tí èèyàn bá lè ní àgbọ́yé tó dára, èèyàn máa mọ irú èsì, àbi ìgbà tí ó yẹ kí èèyàn fi èsì sí ọ̀rọ̀ àbí ìgbà tí kò yẹ kí èèyàn fi èsì.

Bẹ́ẹ̀ni, mo máa ń mọ ẹ̀rọ ìlera dáradára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n nítòótọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lò ó torí èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo jẹ́ ènìyàn tí ìlera ẹ̀ dá pípé pẹ̀lú agbára Ọlọ́run. Mo dúpẹ́ ní pé pé Ọlọ́run ranmi ní ọwọ́, Ọlọ́run sì ń mú kí ìlera mi ó jẹ́ kójí pípé. Ṣùgbọ́n tí ǹkan kan bá ṣẹlẹ̀, bóyá mo ní bí katá àbí nǹkan mìíràn, mo máa make sure wípé mo lo ero ẹ̀rọ ìlera láti tètè mú kí ohun náà tí ó ń lọ nínú àgọ́ ara mi kí ó ba lè tètè wálẹ̀. Torí mi ò like ki kí, mi ò nífẹ̀ẹ́ sí kí èèyàn má lè ja pípé ní ìgbà tí ó bá yẹ kó ṣe nǹkan nítorí ìlera ènìyàn.

Mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe, ṣùgbọ́n ó jẹ́ pọ̀, ó depend lórí nǹkan náà tí ó bá jẹ́. Nítòótọ́, nǹkan mìíràn wà tí mo mọ̀ bóyá ṣe ń tún ṣe tí kì í ṣe nǹkan tó jẹmọ́ ìlànà ẹ̀kọ́ àbí ẹ̀kọ́ kíkà tí èmi ṣe. Ṣùgbọ́n mo ní ìmọ̀ díẹ̀ nínú gbogbo wọn. Ni apá, ẹ́, tó bá jẹ́ electrical àbí appliances, mo ní ọ̀pọ̀lọ díẹ̀ láti ṣe àwọn nǹkan kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn nǹkan mìíràn na.

Ẹ̀ṣọ́ tí èmi fẹ́ràn jù ọ̀hún ni necklace. Irú necklace náà tí mo dẹ̀ fẹ́ràn, ó jẹ́ silver, silver tí ó máa ní pendant gidi tí ó jẹ jú Irú èyí tí mo ní ní ọwọ́ lọ́wọ́ tí mò ń lò lọ́wọ́lọ́wọ́. Irú pendant tí ó wà níbẹ̀, òhun ni cross tó jẹ́ àgbélébùú tí a mọ̀, tí Kristi bí ó ṣe rí gẹ́lẹ́. Ṣùgbọ́n irú ẹ̀ṣọ́ ṣá tí mo fẹ́ràn, òhun ni necklace silver color.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ohun ìrànwọ́ ohun, ṣùgbọ́n ó dependi lórí nǹkan tí mo bá fẹ́ ṣe. Irú ọ̀pọ̀lọpọ̀ ìgbà, irú calculator báyìí, ó jẹ́ ohun tí àwọn ènìyàn ń lò dáradára, nǹkan tí èmi náà dẹ́ ń lò dáradára ni láti fi ṣe àwọn iṣẹ́ ilé ìwé. Ṣùgbọ́n ní ọwọ́ lọ́wọ́ báyìí mi ò kí ń ṣe ọmọ ilé ìwé mọ́, nítorí náà àti ló irú ẹ̀rọ ìlò ohun yìí, ó, ó kò wọ́pọ̀ fún mi mọ́ ní ọwọ́ tí mo wà yìí. Ṣùgbọ́n ẹ̀rọ ohun ìlò, ehn, ìrànwọ́ ohun tí mo rí tí mo máa ń lò jù ní ọwọ́ lọ́wọ́ báyìí, òun náà ni eh, phone tí àwọn ènìyàn máa ń fi ń pe.

À mọ́ máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ohun lórí Íńtánẹ́ẹ̀tì. Ní orí Íńtánẹ́ẹ̀tì, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ló wà tí ènìyàn le kọ́ tí ó dẹ̀ máa ń ní ànfàní gidi, ànfàní ńlá fún ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀. Irú èmi bí mo ṣe wà yìí, mo jẹ́ ẹni tó máa ń pè ní virtual assistant. So irú ẹ̀kọ́ yìí, tó ẹ̀kọ́ virtual assistant mi yìí tí mo fi gboyè nínú ẹ yí, orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́. So sí èmi, Íńtánẹ́ẹ̀tì ní oríṣiríṣi ànfàní fún ènìyàn tí ó máa ń lò ọ̀pọ̀lọpọ̀ ohun ni nǹkan tí ènìyàn dẹ̀ lè kọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì.

Èmi mo, mo prefer coffee sí tea, torí mi o really like kí ń máa mu tea. Tea ò ní, mi ò mọ̀ ó ní bó ṣe máa ń rí ní ara mi, ṣùgbọ́n tó bá jẹ́ coffee, coffee ó, ó máa ń fún mi ní irú, taste tí mò like láti máa ní ní irú àwọn nǹkan bẹ́yẹn. So mo prefer coffee, mo like coffee ju kí ń máa mu tea lọ.

Ẹ̀bùn tí èmi fẹ́ràn fún àwọn ènìyàn ni ẹ̀bùn owó. Tori wípé owó náà ni ǹkan tí ó rọrùn jù láti rí pé kí ẹ̀yàn fún yan. Tí èèyàn bá ní pé, "Ẹ̀ẹ̀, kíni mo máa fún oun báyìí?" boyá ní ẹ̀bùn àbí ohunkohun. Ni ìgbà náà, mo máa nílò láti máa ronú fún ǹkan àbí òmíràn tí mo le rà fún ẹni náà. Ni, ní, ní ọ̀pọ̀ ìgbà lódẹ jẹ́ wípé ó máa ń jẹ́ ǹkan tó ń kọmi lomi inu. Ó máa ń jẹ́ ǹkan tó yẹ pé mi ò nífẹ̀ẹ́ si, nítorí mi ò le ṣẹ̀ṣẹ̀ máa ronú ǹkan tí mo fẹ́ rà fún ènìyàn. Ṣó nígbà náà, ní ọ̀pọ̀ ìgbà mo máa n wò pé ó, ó, ó, ó, ó ṣe pàtàkì tàbí kí n kúkú fún ẹni náà ni owó. Tó bá jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì àbí tó pọn dandan fún mi láti fún ẹni yẹn ní ǹkan.

Lọ́wọ́lọ́wọ́ báyìí, kò sí ìgbéjáde tí mo lè ṣe ní ibi iṣẹ́ torí èmi mo ṣẹ̀ṣẹ̀ kàwégboyè tán ní ilé-ẹ̀kọ́ gíga mi ni. Ni àsìkò yìí, mi ò sì ní iṣẹ́ kankan tí mò ń ṣe. So nítorínà mi ò lè sọ wípé mo máa ń ṣe ìgbéjáde kankan ní ẹnu iṣẹ́.

À bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn ni ọ̀pọ̀lọpọ̀. Ni ìgbà mìíràn tí n bá rí pé bóyá mo n feel bored, mo kàn máa wo ẹ̀rọ, ẹ̀rọ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Màá dẹ̀ lọ sí orí Íńtánẹ́ẹ̀tì, bóyá Facebook àbí kí n lọ sí orí WhatsApp mi, màá máa wo status wọn. Tó bá jẹ́ orí Facebook, reels oríṣìíríṣìí ó wà ní orí Facebook tí mo ti máa rí àwọn apanilẹ́rìn-ín ènìyàn tí wọ́n máa ń ṣe content, tó jẹ́ content creator tí wọ́n máa ń póòstì àwọn àlọ́ apanilẹ́rìn-ín yìí. Ẹ̀mí máa sì wò ó, ó sì máa mú inú mi dùn.

Níi ìgbà mìíràn ni, ṣùgbọ́n kò wọ́pọ̀ fún mi láti fi ìtura re. Ṣùgbọ́n, ní ẹnu jọ́ mẹ́ta yìí, ní inú ilé tí mo wà, ẹ̀fọn pọ̀, tó ti ń bá mi jà nínú ilé, ni mo sì rí ènìyàn tó fi turare, tó fi ta mí ní ọrẹ. So, lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe wà yii, mọ̀ fi turare ní irú àṣàlẹ̀ eni báyìí.

Bẹ́ẹ̀ni, kò sí orúkọ mi tí mi ò mọ ìtumọ̀ rẹ̀. Irú orúkọ àkọ́kọ́ mi yẹn ta máa ń pe ní first name, òun ni Olumide. Ìtumọ̀ rẹ̀ sì ni wípé Oluwa mi de. Torí bí mo ṣe, bí mo ṣe rí i, a gé, a dín orúkọ yẹn, a gé e kù láti Oluwa mi de sí Olumide ní èdè òyìnbó. Tábá sì ni pé Oluwa mi de iyẹn túmọ̀ sí wípé my God has come. Èyí ni ìtumọ̀ orúkọ mi.

Nípa ọjà tuntun, èmi ò mọ ohunkóhun nípa rẹ̀, torí èmi ò kí ń ṣe òǹtajà, mi ò ta ọjà kankan. So, mi ò lè sọ wípé ìgbà báyìí ni ọjà tuntun máa jáde, àbí nǹkan bẹ́ẹ̀ yẹn. Ní temi, mo jẹ́ ẹni tó fẹ́ràn iṣẹ́ like láti ṣe àwọn iṣẹ́, kò ń se àwọn iṣẹ́ bíi okay, mo lè ṣe iṣẹ́ káràkátà ṣùgbọ́n kò ń ṣe bí káràkátà náà bẹ́ẹ̀ yẹn. Ó máa ń jẹ́ àwọn iṣẹ́ tó jẹ́ pé èèyàn máa render service fún àwọn ẹlòmí bí nǹkan tó jẹ́ pé àwọn ènìyàn nílò gidigidi. Ó jẹ́ irú ibi area of specialization ti tèmi.

Ti mo, ti mo bá wò láti ìpáṣẹ àbí láti ọ̀nà nípa iṣẹ́ tí èmi mọ̀ láàyò, bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ ni wípé, owó irú iṣẹ́ tí èmi ń ṣe virtual assistant orí ẹ̀rọ alágbèéká, ẹ́, laptop tí a mọ̀ sí laptop, ó ni mo ti máa ń ṣe iṣẹ́ mi. So nígbà náà tí iṣẹ́ bá ti pọ̀, mo máa láì kí pé kí n, kí n ṣí tab oríṣiríṣi. Tí bá, tí bá dẹ̀, ǹkan tí mo ti lè ṣe láti wípé mi ò ní fi fúnra ní wàhálà ni wípé mo máa try láti set time láti fi, ẹ́, àkókò, àkókò kọ̀ọ̀kan sí oríṣiríṣi ohun tí mo fẹ́ ṣe. Bóyá tí mo bá ti list gbogbo àwọn ǹkan tí mo fẹ́ ṣe síta. So mo máa wá try láti fi asikò, asikò sí gbogbo ẹ̀rí ọkàn kan. So ẹ̀yẹn ló máa fi, ló máa fi help mi láti wípé mo máa bá lè mọ̀ bóyá mo ti lò kọjá time tó yẹ kí n lò lórí òmíràn, àbí mi ò tíì lò kọjá òun. So ó má easy fún mi láti continue dáadáa pẹ̀lú iṣẹ́ tí mo fẹ́ ṣe.

Ah! Bẹ́ẹ̀ni o, mo tì ṣìnà rí. Ehn, àti ṣìnà ní ọ̀pọ̀ ìgbà kò ń ṣe ǹkan tí ó dùn mọ́ ènìyàn nínú, nítorí ó jẹ́ ohun tí ó máa ń fi àkókò ẹni ṣòfò láti máa ṣìnà. Ah! Ó máa ń fi àkókò ẹni ṣòfò. Mi ò dẹ́lẹ̀ párọ́ "experience" tí èmi ní ní orí kini yìí, kò ń ṣe ohun tó jẹ́ pé ó dùn mọ́ mi nínú rárá, nítorí irú ǹkan báyìí ó máa ń fa "frustration" fún èmi, torí mi ò "like" kí ǹkan tí mo fẹ́ ṣe, kí n ti plan e kí ǹkan mi kó wa máa di lọ́wọ́.

Ní ọ̀pọ̀ ìgbà àti ṣíṣẹ́ ju wákàtí lọ, ó já sí ẹ̀, nǹkan, ó já sí ọ̀nà oríṣìíríṣìí nítorí kí ẹ̀yàn ṣíṣe ju wákàtí lọ tí kò bá ti ní àǹfààní tí ó máa mú wá ní ẹ̀yìn tí èèyàn bá ṣese ju wákàtí lọ, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò rí ìtumọ̀ àbí mi ò rí ìdí tí mo ṣe lè fi ṣiṣẹ́ ju wákàtí lọ ní ìgbà mi, ní ìgbà náà. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé mo ṣiṣẹ́ ju wákàtí lọ tí ó ń mú àǹfààní kan tàbí òmíràn dání fún mi, bóyá bí i tó máa fi bá mi fi kún owó mi, ó máa wó mi lórí láti ṣe ju wákàtí lọ. In fact, mo máa ṣe ju bí wọ́n ṣe lérò lọ.

Gẹ́gẹ́ bí i mi, mo mọ̀ pé ojú mi dára torí mo ti ní compliment láti ọ̀dọ̀ àwọn ènìyàn tó máa ń sọ fún mi pé mo rẹwà ní ọmọkùnrin. Èmi fúnra ní mo sì mọ̀ ọ́n. Mo mọ̀ pé mo rẹwà ní ọmọkùnrin. Mo de máa ń try láti ṣe ìtọ́jú ojú mi, kì í ṣe pé mò ń ṣe ìtọ́jú ẹ náà pẹ̀lú boya skincare àbí ohun mìíràn. Ṣùgbọ́n mo jẹ́ ènìyàn kan tó jẹ́ pé mi ò kí ń ní pimples. So mò ń fi í ni, mo fi ọ̀rá náà tẹ́ẹ̀ ojú mi wípé bí mo ṣe ní pimples. Eru cream mi tó jẹ́ lotion cream tí mo máa ń lò, ó ẹ̀ íru cream náà. Cream tó máa ń mú ara dán torí ó wà fún àwọn aláwọ̀ dúdú bí i mi torí èmi ní àwọ̀ dúdú.

Èmi ò kí ń fọ eyín mi ju ìgbà kan ní ojúmọ́ lọ. Mi ò kí ń fọ eyín mi ju ìgbà kan. Kódà ní ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé mo máa ti kọ́kọ́ jẹun ní àárọ̀ kótò di pé mo fọ eyín mi nígbà náà. Lẹ̀yìn tí mo ti wá jẹun tán bóyá ní wákàtí díẹ̀ tó kọjá, ni máa wá ṣẹṣẹ lọ fọ eyín mi ṣùgbọ́n ìgbà mìíràn mo máa kọ́kọ́ fọ eyín ní àárọ̀ kùtùkùtù bí mo ṣe jí kí n tó jẹ ohunkóhun.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagíjẹ tí àwọn ènìyàn máa ń pè mí. Even ní gbogbo ori social media accounts mi, ó wọ́pọ̀. Mo ní political name tón jẹ́ Honorable Odunayo ní inú campus mi ní ilé ẹ̀kọ́ gíga mi tí mo lọ. Orúkọ tí gbogbo àwọn ènìyàn mọ̀ mí sí tí wọ́n máa ń pè mí nì. Nítorí èmi mo jẹ́ ènìyàn tó darapọ̀ mọ́ nnkan tó jọmọ́ òṣèlú nígbà tí mo wà ní inú campus. So orúkọ ìnagíjẹ yí Honorable Odunayo, òun ni wọ́n máa ń pè mí ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n mọ̀ mí sí nítorí ẹlòmíì gan, ẹlòmíràn kò mọ oruko tí mò ń jẹ́. Honorable Odunayo, yìí ni oruko tí wọ́n máa ń pè mí.

Kò sí ìmọ́lẹ̀ ìgbàkígbà tí mi ò fẹ́ràn. Gbogbo ìgbà ni mo fẹ́ràn ìmọ́lẹ̀ ṣùgbọ́n ìgbà mí ní òwúrọ̀ kùtùkùtù tí ìmọ́lẹ̀ náà tí ó bọ́ yẹn máa ń tàn ní ìgbà tí èèyàn ò bá sì wà ní orí ìbùsùn bó se máa tàn sí èèyàn ní ojú, bóyá nígbà tí window tó bá wà ní ṣíṣí sílẹ̀, tí ìmọ́lẹ̀ náà tó bá tàn sí èèyàn lójú, ó máa ń rí bákan bákan ní ara ní ọ̀pọ̀ ìgbà ní òwúrọ̀. Ǹǹkan tí mo rí sí ti ìmọ́lẹ̀ òwúrọ̀ ouń gangan niyen.

Bẹ́ẹ̀ni ooo, bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń se oúnjẹ kódà mo mọ̀ bí a ti ń se oúnjẹ dáradára. Oríṣìíríṣìí oúnjẹ ni ó ṣì wà tí mo mọ̀ se. Nítorí gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin tí mo jẹ́, mò ń dàgbé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Nítorí náà kò sí bí mí ò ṣe ní mọ oúnjẹ se torí kò sí bí màá ṣe máa jẹun tí mi ò bá mọ oúnjẹ se. Èmi sì ni mo jẹ́ ẹnìkan tí ó féràn oúnjẹ dáradára. Mi ò sì kúndùn kí n lọ máa ra oúnjẹ jẹ ní ìta. Nítorí náà ó ṣe dandan fún mi láti mọ oúnjẹ ẹ sé.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza mi ni chicken, ọ̀ tó bá jẹ́ pé beef náà ló wà bẹ́ẹ̀. Mo fẹ́ràn ẹ̀ pẹ̀lú gbogbo àwọn creamu náà tí ó máa ń jẹ́ kó fàá ní ìgbà tí ènìyàn bá fẹ́ yọ ọ́. Mo and then chicken pizza yẹn, ó dùn dára dára, ó dùn dára dára bó tilẹ̀ jẹ́ wípé pizza ò kí ń ṣe ohun tí mò ń jẹ ní ọ̀pọ̀ ìgbà. Kódà mi ò tí ì jẹ́ ní àìmọye ìgbà bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n iye ìgbà díẹ̀ tí mo ti fi jẹ pizza, mo fẹ́ràn ẹ̀ dáadáa. Ó dẹ̀ le rí pé ti ilé tó jẹ́ chicken, òun ni mo fẹ́ràn jù.

Àma máà n rìn ní àlàáfíà o pẹ̀lú agbara Ọlọ́run. Kódà Bíbélì yín jẹ́ kó yé wa wípé kí a má a tẹ̀lé àlàáfíà pẹ̀lú gbogbo àwọn ènìyàn. Èmi yii mo jẹ́ eeyàn kan tó jẹ́ wípé mo fẹ́ràn àlàáfíà mi gidi gidi gan an. Mo fẹ́ràn àlàáfíà mi nítorí náà mi ò kí ń ṣe ẹni tó máa ń fa wàhálà pẹ̀lú àwọn ènìyàn. Jẹ́jẹ́ mi ni mo máa ń lọ. Mi ó kí ń fé jẹ kí òun tí kò kàn mí, mí kí ń fé dá sí òun tí kò kàn mí. Nkan tí àwọn ènìyàn ó bá pè mí sí, mí ó kí ń fé dá sí, kódà kí ń tí ènìyàn bá tó mi, mi ó kí ń ṣe ẹni tó jẹ ìpè mo máa tètè fèsì sì irú àwọn nkan bẹẹ yẹn. Mo máa ń fẹ́ kí n process irú àwọn ọ̀rọ̀ yẹn, kí n mọ bóyá ẹni yẹn deserve láti fún ní èsì àbí láti máa fún ní èsì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Torí èmi ni mi ò ń ṣe ẹni tó yẹ́ pé mo fẹ́ràn ìjà. Mo kàn prefer kí ń máa lọ jẹ́jẹ́ mi kí wàhálà kankan máa ṣẹlẹ̀.

Láti ayé dáyé tí mo ti wà ní ilé ayé yìí, lóòótọ́ mo ti wà pẹ̀lú agbára Ọlọ́run. Mo ti wà ní orí o-orí òkè Ìpè fún ọdún tí ó ti pọ̀ díẹ̀. Ṣùgbọ́n mi n tí rin rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí ní ìgbà kankan. Mi ò tí ì ṣe-- lòtítọ́ mo ti bá ọkọ̀ ojú irin pàdé dáradára ní gbogbo bí mo ṣe máa ń jáde, ṣùgbọ́n mi ò rí tíi rìn pẹ̀lú ẹ̀ rí, mi ò tì wọnú ẹ̀ rí.

Ahn, mi ò lè sọ iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi ní ojoojúmọ́ nítorí mi o hun-ìní ohunkóhun tí mo bá ṣe, mo máa ń make sure wípé mo fọ ọwọ́ mi ní ẹsẹ̀kẹsẹ̀ tàbí kí ó jẹ́ pé mo fẹ́ ṣe ohun mìíràn ní ìgbà mi, mo máa fọ ọwọ́ mi. Òó ti n bá kan rí pé mi ò wà comfortable pẹ̀lú bí ọwọ́ mi ṣe ń ṣe, mo máa fọ ọwọ́ mi. Kódà àwọn èèyàn tí wá n fẹ́ máa sọ mí lénu lórí ìwà yìí gan wípé mo ti jẹ́ ẹ̀yàn kan tó máa ń rẹra jù, wípé gbogbo nǹkan ni èmi máa ń ṣe, bóyá jẹ́ pé mò ń ṣe ní extra mile like mò ń ṣe ní extra way tí kò yẹ kí ń máa ṣe nítorí pé mo ti jẹ́ ẹni tó yẹ kí mo kúndùn láti máa fọ ọwọ́ ní gbogbo ìgbà.

Owó ọ̀tún ni èmi máa ń lò. Mi ò kí ń lo owó òsì. Ohun kan tí mo mọ̀ tí mo máa ń fi owó òsì ṣe ni wípé bóyá tí mo bá fẹ́ gbé àwọn nǹkan tí ó wu wo tí mo bá de si máa ma pààrọ̀ owó ọ̀tún padà sí owó òsì. Ohun kan tó jẹ́ major thing tí mo máa ń fi owó òsì mi ṣe ni láti fi fọ ìdí mi bóyá tí mo bá lo toilet tán. Nǹkan rẹ kan tó jẹ́ major thing tí mo máa ń fi owó òsì ṣe. Ṣùgbọ́n gbogbo ohun mìíràn tí mo máa ń ṣe, bóyá mo fẹ́ jẹ oún, bóyá mo fẹ́, mo fẹ́ ṣe, mo fẹ́ kọṣẹ́, mo fẹ́ ṣe àwọn oríṣiríṣi ohun, owó ọ̀tún mi òun gangan ni mo máa ń lò.

Àtíkọjù isoro ní ẹnu iṣẹ́, lóòótọ́ ní ọ̀pọ̀ ìgbà ó má a jẹ́ ohun tí kò rọrùn, ṣùgbọ́n àkíyèsí ní ọ̀pọ̀ ìgbà ó ṣe pàtàkì gidigidi, àkíyèsí ó ṣe pàtàkì gidigidi. Another thing tí mo tun ri ni wípé kí èèyàn má a fi ara balẹ̀, kí èèyàn dè má a lè ronu jile nínú ohun ko ohun, pẹ̀lú ohun ko ohun tí èèyàn bá fẹ́ ṣe àbí òkè nǹkan tí èèyàn ń kojú lọ́wọ́lọ́wọ́. Tí èèyàn bá lè ro nǹkan yẹn, tí èèyàn bá dẹ̀ wá ìdí rẹ̀ láti wípé kí èèyàn mọ òkè nǹkan báyìí ni mò ń kojú, tí èèyàn dẹ̀ fi ara balẹ̀ jókòó láti ronú pé ọ̀nà wò ní mò lè gbà, ọ̀nà wò ní mò lè gbà láti ri jẹ́ kí kíni kó má a jẹ́ ìnira fún mi, ó má a wá rọrùn fún èèyàn láti lè ṣe é. Ní ọ̀pọ̀ ìgbà ló dẹ̀ jẹ́ pé iru nǹkan báyìí kò ní lè wáyé mọ́ fún èèyàn ní ọjọ́, ní ìgbà mìíràn.

Èmi, mo jẹ́ ọmọ bíbí oṣù kínní nínú ọdún. Oṣù náà tí àwọn olóyìnbo máa ń pè ní January. Nínú bíbélì a pè ní oṣù Abibu. Oṣù January òun ni oṣù tí wọ́n bí mi. Lọ́wọ́lọ́wọ́ báyìí a wà ní oṣù kejì tó jẹ́ February. So ó túmọ̀ sí wípé oṣù tó kọjá tí ṣe January òun ni oṣù tí a bí mi.

A ti bá oníbàárà sọ̀rọ̀ ní ọ̀pọ̀ ìgbà, ènìyàn nílò ọpọlọ pípé nítorí àwọn ẹlòmíràn ìwà ìwà ipanle lò kún ọwọ́ ẹlòmíì. Ó dẹ̀ ní bí ènìyàn ṣe lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ nígbà mìí pẹ̀lú ohun òtútù tí wọ́n sì máa dà sí ǹkan mìí fún ènìyàn àbí kó jẹ́ pé misconception ní ọ̀pọ̀ ìgbà ó wà fún àwọn ènìyàn to je pé ọ̀tọ̀ nìkan tí ènìyàn máa sọ, ọ̀tọ̀ nìkan tó n máa túmọ̀ ìṣe. Kí èmi ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀, mo máa ń fe ko jẹ́ wípé ọ̀nà kíkí ọ̀nà òtútù ni mo fi máa bá wọn sọ̀rọ̀ tí kò ní lè sí wàhálà torí a ó ní ọ̀rọ̀ kan tó jẹ́ wípé wọ́n máa ń sọ tí a mọ̀ pé customers are always right. So irú ǹkan bẹ́ẹ̀ yẹn ní ọ̀pọ̀ ìgbà ó yẹ kí ènìyàn máa fi sí àkíyèsí wípé àwọn oníbàárà n gbà mìí wọ́n máa ń fẹ́ kí ènìyàn máa treat wọ́n bí i pé wọ́n jẹ́ ọlọ́run kan ní ààyè ọ̀tọ̀ torí ó dàbí wípé àwọn ni wọ́n ń ṣe favor fún eyàn láti wá bá eyàn ra ọjà.

Mi ò lè sọ pàtó ìgbà tí isinmi ounjẹ ọ̀sán mi gbà, torí èmi ní ọ̀pọ̀ ìgbà mi ò ní pàárọ̀, mi ò deni mu nnkan mọ́ òmíràn. Ní ọ̀pọ̀ ìgbà mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán, kódà ó lè jẹ́ wípé oúnjẹ ekan ni mo máa jẹ ní ojúmọ́ ní ìgbà míì, or kó jẹ́ wípé tí mo bá ti jẹun ní àárọ̀, ó tún di alẹ́ ní àsìkò yìí. Só mi ò lè sọ wípé ìgbà báyii ni ìsì mi ounjẹ ọ̀sán mi gbà.

Ètò ìdárayá mi, mi ò lè sọ wípé kò dáa, mo dẹ̀ máa sọ náà wípé ó dáa. Lóòtitọ́ èmi mo jẹ́ ẹni tó fẹ́ràn, ẹeré bọ́ọ̀lù. Ní àkókò yìí mi ò sí níbóyá àsìkò àbí ní right frame of mind àbí right time láti ṣe pé mo fẹ́ lọ gba fúra mi. Ṣùgbọ́n láti wo àwọn tó máa ń gba láti fi jẹun, mo máa ń lọ wò wọ́n. Nítorí èmi mo jẹ́ ọmọ Chelsea fan. So mo máa ń like láti lọ wo àwọn team mi nínú ìgbàkúgbà tí wọ́n bá ń play. So ó wà lára, èyí wà lára bí mo ṣe máa ń múra mi láradá. Another thing náà tí mo ti máa ń fi múra mi láradá ni pé mo ní game lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Game football tí mo máa ń play níbóyá ìgbà tí mo bá wò pé kíkan ò ní, kíkan múra mi láradá, kíkan dára mi lárayá.

Mo máa ń jẹ gọ́ọ̀mù ní ẹ̀ẹ̀kan kan, kò kì í ṣe ohun tí mo fẹ́ràn sì, kò kì í ṣe ohun tí mo fẹ́ràn sì gbà mí rọ ohun tó máa ń mú mi jẹ gan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wípé bóyá ènìyàn kan fi ta mi lọ́rẹ̀ẹ́. So nǹkan tí ó máa ń mú mi jẹ́ any iṣù, ikan ni pé mo fẹ́ dìídì lọ fi owó ara mi rà, kò kì í ṣe nǹkan tó wọ́pọ̀ fún mi. Ǹǹkan tó lè mú mi fowó ara mi rà ni wípé bóyá mo fẹ́ ra irú gọ́ọ̀mù yìí tó jẹ́ mentor, mentor bóyá mo ní kata àbí ẹ́ń, mo fẹ́ kàn fi clear throat mi pé mo kàn fẹ́ máa jẹ́ torí ó ní àwọn oríṣìíríṣìí tó ní mentor tó jẹ pé ènìyàn lè lò. Ǹǹkan tó ti lè mú mi pé ki ń maa fowó mi ra gọ́ọ̀mù ni yẹn.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìmúdójú ìwọ̀n software mi, torí tí èèyàn kò bá ṣe ìmúdójúìwọ̀n rẹ̀, ìgbà míi tí èèyàn bá fẹ́ lo àwọn nǹkan báyìí, ó máa sọ fún èèyàn wípé èèyàn ní lè lo àyàfi tí èèyàn bá ṣe ìmúdójúìwọ̀n rẹ̀. Torí ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ní data tó pọ̀ dáradára, mo máa n. Láàyè to jẹ́ pé màá lọ ṣe gbogbo àwọn nǹkan yìí, àti torí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àti torí laptop bí mo ṣe máa ń ṣe èyí kí ó ba lè rọ́rùn fún mi láti wípé ní ìgbà kúùgbà tí mo bá fẹ́ lò ó, kò lè fún mi ní wàhálà àbí ìyọnu kankan.

Ìmọ̀ tuntun tí ó ti wà ní ọkàn mi láti rí pé kí n kọ́, òhun ni a ń pè ní digital marketing. Lótitọ́ mo jẹ́ virtual assistant, ṣùgbọ́n mo fẹ́ mọ̀ nípa digital marketing yẹn, kí mo ba tún lè mọ̀ bí màá ṣe lè máa ta ọjà torí mo jẹ́ ẹni tó jẹ pé mo fẹ́ràn owó. Mo fẹ́ràn owó, mo dẹ̀ fẹ́ anything bí opportunity tó bá lè mú owó wá fún mi torí mi ò ń ṣe ẹni tó rí pé mo ò fẹ́ràn wípé kí, kí, kí owó má má sá fẹ́ dè é ní ọwọ́ mi ní ìgbà kú ìgbà. So, ètò yìí, ẹ̀kọ́ yìí ni ó ti wà ní ọkàn mi láti kọ́ kí n bá lè máa fi pa owó.

Mi ò tíì gun ọkọ̀ ojú omi rí o, bó tí lè wù, bó tí lè jepé mo ti rí i sójú, mo ti rí i sójú dáradára mi ò tí ì gun ún, ṣùgbọ́n ìgbà tó yẹ kí n gun ún boya ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga tí àwọn ọmọ akẹ-- ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ mi tí a ṣe class hangout, ṣùgbọ́n ní ọjọ́ náà mi ò mọ ohun tó mú mi tí mo fi ní pé mi ò lọ sí ibi bẹ̀yẹn, ká ní mo mọ̀ pé bóyá ó máa ní oríṣiríṣi fọ̀nù ní ijó yẹn, boya máa ti yí ọkan mi padà láti pé kí n bá wọn lọ ní ọjọ́ náà. Kódà ijó yẹn ni kò bá ti jẹ́ ijó tí mò bá ti gun ọkọ̀ ojú omi.

Gẹ́gẹ́ bí mo ti sọ àbí bí ó ti jẹ́ ní ọ̀dọ̀ mi, ní ọwọ́ lọ́wọ́ tí mo wà yìí, mo ṣẹ̀ṣẹ̀ parí ilé ẹ̀kọ́ gíga tí a mọ̀ sí Yunifásítì ni, a ni ò sí tìrí iṣẹ́ kankan, só ni ọwọ́ yìí báyìí kò sí wákàtí kankan tí mo commit sí iṣẹ́ kankan ní ọwọ́ yìí.

Bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣá mi. Ó pín sí oríṣìíríṣìí. Ni lotitọ́, mi ò kí ń rí di ní ìṣòro pẹ̀lú ẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Ṣùgbọ́n ìṣòro tí mo lèrò wípé ó máa ń fún mi ní ẹnu ijọ́ mẹ́ta yìí ni. Nítorí kò sí space púpọ̀ lórí ẹ̀ mọ́ ní ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé o kàn máa ma hangi. Bóyá mo fẹ́ tẹ ǹkan kò ní tètè dá mi lóhùn. So ní ìgbà mìíràn bẹ́ẹ̀, màá fẹ́ pé mo máa fẹ́ clean up, mo máa fẹ́ clean up space àbí kí nǹkan clean up. Bóyá gbogbo ẹ̀, app tí mo bá ti sì kalẹ̀ tẹ́lẹ̀ ó dẹ̀ tún ní ọ̀nà kan náà tí mo tó fi le clean ẹ̀ láti wípé kí ó fi le bá mi rárá. Bí i pé mo clean RAM ẹ̀, ǹkan tí mo tún, àwọn ǹkan tí mo máa ń gbà láti ṣe pé, láti fi kọjú àwọn ìṣòro tí ẹ̀rọ ayára bí àṣá náà tó máa ń fún mi nìyẹn.

Bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ rẹ ò ní ọwọ́ tí mo wà yìí kò really sí ètò kankan fún mi láti wí pé ní ipa dí owó iṣẹ́ torí mi ò tí ì ní iṣẹ́ kankan ní ọwọ́ tí mo wà yii. Ṣùgbọ́n ní ìgbà tí mò ń ṣe iṣẹ́ ní ìgbà náà, bí mo ṣe máa ń ṣe ètò owó iṣẹ́ ni wípé mo máa ti plàǹì àwọn nǹkan kan tí mo fẹ́ rà àbí àwọn nǹkan kan tí mo nílò. Màá dẹ̀ ṣe àrídájú wípé mo máa mú nkan náà tí màá fi pamọ́ nítorí ìgbà mi ìgbà tí mo máa fẹ́ nílò owó láti ṣe àwọn nǹkan mìíràn tó yàtọ̀ sí àwọn nǹkan tí mo ti kọ̀ sílẹ̀ wípé mo máa fi owó tí bá gbà ní ẹnu iṣẹ́ tí mo máa fi rà.

Ibéèrè yìí ó dùn mọ́ mi dáadáa. Irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin gospel torí èmi láàyè Kristẹni ni mí. Mi ò sì kí ń gbọ́ àwọn secular music torí kò sí àǹfààní kan tí ó fẹ́ ṣe fún mi. Láti máa gbọ́ orin gospel mi, inú mi máa ń dùn, inú mi máa ń dùn tí mo bá ń gbọ́ àwọn orin yìí. O máa, o máa, o máa ń jẹ́ kí n feel like èèyàn lẹ́yìn ìgbà yẹn tí mo bá ń gbọ́. Most especially, eyi to ba jẹ́ worship song, eyi to ba jẹ́ worship song tí a fi ń yan Ọlọ́run ní àwọn èwe e, èyí ni ó dùn mọ́ mi dáradára láti máa gbọ́.

Kò wọ́pọ̀ fún mi láti máa sùn ní ọ̀sán nitorí mi ò kí n really ṣẹ́ eni tí orun ọ̀sán máa ń kún bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n ní ìgbà mí, mi ò kí mọ̀, ó máa ń bá mi ní òjìji wípé mo máa sùn orun ọ̀sán. Ó sì ṣẹlẹ̀ sí mi ní irú ọjọ́ àná tó jẹ́ wípé mi ò mọ̀, mo kàn wà ní orí ẹro ayára bí àṣá mi ni mò ń tẹ́, mó sì rí pé orun bẹ̀rẹ̀ sí ní kùn mí. Nítorínà mo fi ara balẹ̀, mo farami lélẹ̀, mo dẹ̀ sùn. Ìgbà tí mo dẹ̀ máa fi jí ara mi tí lélẹ̀ padà.

Oríṣiríṣi ohun ló máa ń mú mi rẹ́rìn. Ní ìgbà mìíràn, mo lè máa ka Bíbélì mi kí n rẹ́rìn torí inú mi máa ń dùn ní ọ̀pọ̀ ìgbà náà tí mo bá ń ka. Tàbí kódà mo lè máa gbàdúrà lọ́wọ́, mo lè rẹ́rìn. Tàbí ìgbà tí mo bá ń gbọ́ àwọn orin gospel mi, ìgbà yìí yóò máa ń dùn mọ́ mi gidigidi torí àwọn nǹkan, àwọn ìjìnlẹ̀ kan wà nínú orin gospel tí àwọn ènìyàn tí wọ́n ń gbọ́ orin ayé yìí tó jẹ́ secular music tí wọ́n ò mọ̀. Torí ìbínú wà, ayọ̀ wà nínú kí èèyàn máa gbọ́ orin gospel. Àwọn nǹkan mi náà tí ó tún máa ń mú mi rẹ́rìn ni bóyá àwọn ènìyàn ń sọ̀rọ̀, wọ́n ń dàpàárá láàárín ara wọn, ìyẹn náà lè mú mi rẹ́rìn. Ǹkan mi tí mo tún lè fi rẹ́rìn ni bóyá mo ń wo àwọn àtẹ̀jíṣẹ́ lórí Facebook àbí lórí anywhere àbí mo ń wo fíìmù. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó jẹ́ àwọn ǹkan tó lè mú mi rẹ́rìn náà.

Mo fẹ́ràn kíkọrin ní ọ̀pọ̀lọpọ̀. Mo fẹ́ràn kíkọrin, eh, most especially nígbà tí mo bá ń gbọ́ orin ní ọwọ́, mo máa ń fẹ́ kó jẹ́ pé kí ń máa kọrin tẹ́lẹ̀ bí wọ́n ṣe ń kọ nínú orin tí mò ń kọ. Ìyẹn tí àwọn èèyàn máa ń pè ní sing along. Lóòtítọ́, mo máa ń kọrin tẹ́lẹ̀ ṣùgbọ́n, eh, mo wà ní ẹgbẹ́ akọrin ṣùgbọ́n ní ìsìnyí mi ò sí ní ẹgbẹ́ akọrin mọ́. But then, ìyẹn ó ni pé mi ò sì fẹ́ràn kí ń máa kọrin. Orin tí mo bá dẹ̀ mọ̀ jù tí mo máa ń kọ jù, ọ̀nà ni go-- eh, gospel tó jẹ́ worship song. So mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti máa kọ. Ìgbà mìíràn ó máa ń wá tó jẹ́ wí pé mi ò ní mọ ìgbà tí mo máa bẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní kọ àwọn orin yìí sí í ní, ní ọ̀pọ̀ ìgbà. So ó túmọ̀ sí wí pé ó jẹ́ ǹkan tó ti wà ní ara mi. Something that is part of me already. So mo enjoy rẹ̀ láti máa kọ orin.

Mi ò ó ni àfojúsùn kankan ní ìta. Kódà ẹni tí mò ń fẹ́ gan an ò ní débídébi wípé mo wà ní àfojúsùn títa. So èyí wá, ó túmọ̀ sí wípé mi ò kí ń pàdé àfojúsùn kankan ní ìta. Nítorí kódà kí mo ní ẹni tí mò ń fẹ́, mi ò ò, mi ò ní ẹni kankan lọ́wọ́lọ́wọ́ tí mò ń fẹ́.

Mi ò mọ̀ bóyá ní ìgbà kankan ní ayé mi, bóyá nígbà tí mo wà ní kékeré, bóyá mo ti gbé àpò ẹyin, à fi tó bá jẹ́ bí gbé èpo ẹyin, mo ti gbé èpo ẹyin rí. Ṣùgbọ́n wípé àpò ẹyin, mi ò lérò wípé bóyá mo ti gbé e rí. Torí níbí mo ti ṣe dàgbà yìí, mo ti ri dáradára pé mi ò tí ì gbé ni ìgbà tí mo ti dàgbà. Ṣùgbọ́n bóyá ní ìgbà kan àbí òmíràn tí mo ṣe kééré tí mi ò tíì mọ̀ nǹkan kan, bóyá mo ti gbéri, ìyẹn ni mi ò lè dáhùn.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ kò ṣe ǹkan kan tó pọ̀. Nítorí èmi, mi ò kí ń ṣe ẹni tí ó máa ń jáde lọ sí ibi kíbi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń wà nínú ilé mi. Mi ò kí ń lọ sí ẹni wiẹ̀. So ètò mi fún ìparí ọ̀sẹ̀ náà ni wípé mo máa lọ sí ilé ìjọsìn. Bo ya kí ń lọ fún ìpàdé àbí ní ọjọ́ Sunday, màá dẹ̀ lọ fún Sunday service níbi tí màá ti lọ pàdé Ọlọ́run mi. Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ojú báálẹ̀, àfi tó bá tún wa jẹ́ pé mo fẹ́ fi sí ìgbà náà tí mo máa fọ àwọn aṣọ mi tí ó bá ti dọ̀tí. Gbogbo ètò náà tí mo ní fún ìparí ọ̀sẹ̀ ojú báálẹ̀

Èmi ò kín ṣe eré ìdánì, èmi ò kín ṣe eré ìdánì kankan lórí, ní ile ìjọsìn mi. Bóti lẹ̀ jẹ́ wípé mo wà ní drama group ṣùgbọ́n mi ò kín fẹ́ jẹ́ kó je wipe kí ojú mi hàn lórí stage bóyá mo wà lára àwọn cast àwọn tí wọ́n mọ máa sọ̀rọ̀. Torí èmi pàtàkì stage management ni iṣẹ́ mi ní ìlú drama unit yen no.

Mo máa ń ṣàyẹ̀wò e-mail mi dára dára. Kódà ní ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé àárọ̀ tí mo bá kọ́kọ́ fẹ́ kí n tó lọ sí àwọn ǹkan mìíràn bí i kí n tó tẹ fóònù mi ní ọ̀pọ̀ ìgbà ni mo máa kọ́kọ́ lọ ṣàyẹ̀wò e-mail mi. Torí ní ọwọ́ lọ́wọ́ báyìí mo ń apply fún àwọn iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀, mo máa ń kọ́kọ́ ṣe àyẹ̀wò e-mail mi bóyá mo ti rí àwọn company kan tí wọ́n ti dá mi lóhùn nípa resume mi tí mo send sí wọn. Ǹjẹ́ èyí ló wà lára ǹkan tó máa ń mú mi láti ṣàyẹ̀wò e-mail mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Mi ò ki n kọ lẹ́tà kankan fún àwọn ènìyàn nítorí ní ayé, ayé báyìí ó ti di ayé ọ̀làjú. Kò rílì sí àwọn ènìyàn tí wọ́n máa ń kọ lẹ́tà káàkiri sí ara wọn mọ́. So mi ò ní ẹnikẹ́ni tí mo lè kọ lẹ́tà sí tàbí ẹni tí ó máa gbé ìṣẹ́ ránmi láti rí pé kí n bá òun kọ lẹ́tà àtẹ̀jíṣẹ́ sí ènìyàn.

Mo maa n kojú àsìkò ìparí iṣẹ́. Àsìkò náà ní ọ̀pọ̀ ìgbà ó má ń jẹ́ àsìkò tí kò kín fẹ́ràn fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nítorí èèyàn má ń ti ṣe iṣẹ́ láti àárọ̀ títí di bí ìparí àsìkò ìparí. Ó má ń jẹ́ ìgbà tó yẹ pé ó má ń dàgbẹ́ pé burden ni fún àwọn ènìyàn ní ìgbà tí èèyàn bá ti ṣe iṣẹ́ láàárọ̀, kí àwọn bá tún má a lọ ilé. Ṣúgbọ́n ẹni tí ó dé̀jẹ́ wípé kò ní ohun mìíràn àbí ẹnikẹ́ni tí ó fẹ́ lọ bá, ó má a, ó túnmọ̀ sí wípé ẹni yẹn ó má ń ní extra stress tí ó má ń ṣe bóyá tí ó bá dé ilé.

Kò sí ìgbà kú ìgbà tí mi ò lè fi àti ṣe ìmọ́tótó ilé mi sí. Kódà mo máa fẹ́ ẹ ko jẹ́ bí ojoojumọ́ tàbí kó jẹ́ ọjọ́ méjì méjì ní bóyá láti máa gbálẹ̀, láti máa mọ́ pàǹtì, láti máa arrange gbogbo àwọn nǹkan tó je pe mo ti dàrú sílẹ̀ tẹ́lẹ̀. Bóyá bí aṣọ, bóyá àwọn nǹkan tí mò ń lò ní òrèkúròrè. So mo máa fẹ́ kí everything kí ń to wọ́n padà láti ríi wí pé kó wà nítónítóní nítorí ìgbà mìíràn tí mo bá fẹ́ nílò ẹ̀ kó má di nǹkan tó máa wa ni ra fún mi nígbà tí mi ò bá fi sí ibi tó bá yẹ kó wà ní àsìkò.

Gbe agogo tí mo ṣètò agogo ìjì mi. Mi ò ríli ṣètò agogo ìjì mi, mi ò ṣẹ́ẹ̀tì àláamu abí ẹnitíń fún. Ṣùgbọ́n ní ọjọ́ ìsinmi tó jẹ́ ọjọ́ Sunday, mo ṣe ètò àkókò ìjì mi ní ìgbà náà nítorí mo nílò láti máa dé ilé ìjọsìn ní kíákíá véry early ní àárọ̀. Mo gbọdọ̀ dé ilé ìjọsìn ní ago méje tàbí kó tó di ago méje ní ọjọ́ ìsinmi mi tó jẹ́ ọjọ́ Sunday. So mo ṣe àkókò ago mélòó ago tí mo ṣe fún àkókò ìjì mi ní ọjọ́ náà ni five forty àbí five thirty ní àárọ̀ ní ọjọ́ Sunday.

Kò sí í pé bóyá bí mo ṣe máa ń pààrọ̀ ọkọ̀ mi. Tí ó lè mú mi pààrọ̀ ọkọ̀ mi ni wípé bóyá mo fẹ́ ní-nílò nǹkan, bóyá mo wá rí bí bí option mii fún nǹkan tí mo rí lọ àbí nǹkan tí mo fẹ́ rà, àwọn nǹkan tí mo ní lọ́kàn tẹ́lẹ̀. Bí mo ye máa pààrọ̀ ọkọ̀ mi ni wípé màá gbé ohun méjèèjì náà yẹ̀wò síra wọn. Èyí tí mo bá rí wípé bóyá ó ní àǹfààní tó máa ṣe mí, wípé bóyá tí ń bá rà owó ẹ̀, ó lè kéré sí ti tẹ́lẹ̀ tó dẹ̀ jẹ́ pé, ẹ́, bí quality kan náà ni àwọn méjèèjì jọ ní. Ó máa pay mí láti wípé kí n yi ọkọ̀ mi padà lórí nǹkan àkọ́kọ́ tí mo ti ní lọ́kàn tẹ́lẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú torí èmi nílu àgbegbe tí èmi wà tí mo bá fẹ́ jáde lọ sí ibikíbi mo nílò láti dúró síbi iwájú ọkọ̀ àbí kí n dojú kọ ọkọ̀ láti rí pé kí mo ba lè dá dúró láti gbé mi lọ sí ibikíbi tí mo bá ń lọ. So èyí ló jẹ́ kí ó wá rọrùn fún mi láti lè dá ọkọ̀ dúró ní ìdojúkojú.

Kò sí ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi torí lẹ́yìn ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò ní ọkọ̀ kankan. So bí mi ò dẹ̀ sí ní ọkọ̀ kankan, ó túnmọ̀ sí pé kò sí ọkọ̀ fún mi láti fọ. Definitely, ó sì túnmọ̀ sí pé mi ò kí ń fọ ọkọ̀ torí mi ò ní ọkọ̀.